Nǹkan tí mo máa ń fún onítara ní ibi iṣẹ́ ni, ní eekan kan, mo máa n ra ẹ̀bun fún wipé, ah, ìwọ náà, o try. Ìwọ náà, o gbiyanjú. O ti ṣe iwon tí o lè ṣe ní ibi iṣẹ́ yìí. Nǹkan tí mo máa ń fún onítara ní ibi iṣẹ́ ni ìbẹ̀. Nǹkan tí mo máa ń fún onítara ní ibi iṣẹ́ mi ni, mo máa ń fún onítara ní ọ̀rọ̀ tí ó máa mu orí yá, ọ̀rọ̀ tí ó máa jẹ́ kí inú rẹ̀ máa dùn láti lè ṣe iṣẹ́ síi dáradára. Nǹkan tí mo máa ń fún onítara ní ibi iṣẹ́ nìyẹn. Nǹkan tí mo máa ń fún onítara.

Ìlànà ìpolówó mi ni mo máa ń bèrù. Sọ fún àwọn ènìyàn pé nǹkan báì báì báì ni mò ń ṣe o. Mò ń ta aṣọ o, mo ń rán ṣọ o. Ìlànà ìpolówó mi ni, ìlànà ìpolówó mi ni pé mo máa ń fi ẹnu polongo fún gbogbo ènìyàn tí bá pàdé àbí tí bá mọ̀rí. Wípé mo máa ń ta aṣọ o, mo máa ń gé aṣọ o, mo máa ń rán ṣọ o. Bí mo ṣe máa ń polówó rè, ìlànà ìpolówó mi sì rẹ pẹ̀lú pẹ̀lú. Ẹnu mi àti orí ẹ̀rọ ayélujára ni mo máa ń fi ń polówó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìlànà ìpolówó mi rè, mo máa ń fi ẹnu polongo iṣẹ́ mi fún àwọn ènìyàn.

Mo máa ń ṣe àyẹ̀wò email mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń ṣe àyẹ̀wò email mi bóyá mo ní ǹkan pàtàkì tí wọ́n fi ránṣẹ́ sí mi lórí àtẹ̀jíṣẹ́ email. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń wọ ṣe àyẹ̀wò email mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe lọ báyìí, mo máa pè gbogbo àwa tí a fẹ́ jọ ṣe iṣẹ́ pọ̀, tí a fẹ́ jọ fi ọwọ́ wé ọwọ́, máa pè wá jọ. Mo máa sì sọ fún oníkálukú pé nǹkan báì báì báì ni a fẹ́ jọ ṣe o. Wípé mo ní di ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wọn tí a fẹ́ jọ ṣe iṣẹ́ náà. Nípa èyí, wón máa sì mọ̀ pé nǹkan tí a fẹ́ jọ ṣe leyìí, àkànṣe iṣẹ́ ni.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Rárá, mi ò tíì lé ẹni kan kúrò ní iṣẹ́ mi rí. Nítorí wípé àwọn ọmọ iṣẹ́ mi, wón jẹ́ ọmọ kan tí ó jẹ́ akíkanjú. Wón sì mọ nǹkan tó yẹ kó ṣe lásìkò láìṣe pé mo bá sọ fún wọn. Wón jẹ́ àwọn ọmọ tí mo nífẹ̀ẹ́ sí gidigidi gan. Nítorí ẹ, mi ò tí lè ẹni kankan kúrò ní ibi iṣẹ́ mi. Bó tilẹ̀ jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní ọdún tó kọjá ni. Fún idí ẹ̀yìí, mi ò tí lè ẹni kankan kúrò ní ibi iṣẹ́ mi rí.

Mo fẹ́ràn ojú ọjọ́ tí ó ń ran òórùn gidigidi gan. Nítorí pé tí a bá sa aṣọ, aṣọ á gbe Tí a bá fẹ́ jáde, a máa lọ kíákíá, á dẹ̀dẹ̀ kíákíá. Mo fẹ́ràn ojú ọjọ́ tí òórùn ń yọ. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí òórùn ń rọ. Bí i ní ọwọ́ ọ̀sán, ọwọ́ ọ̀sán tí òórùn yọ fẹ́ẹ́rẹ́fẹ́. Tí aṣọ á gbe tí kòkò á gbe tẹ́gẹ̀ẹ́ á gbe tí gbogbo nǹkan oko yóò gbe lákòókò tó tọ́ àti tó yẹ. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí òórùn ń yọ. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí òórùn ń yọ.

Wákàtí mélòó ni o máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ ní ojoojúmọ́. Láti ago mẹ́sàn án títí dé ago mẹ́rin ni mo máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ago mẹ́sàn-án sí ago mẹ́rin. Wákàtí mẹ́jọ ni mo máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Wákàtí mẹ́jọ ni mo máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí dé agogo mẹ́rin ìrọ̀lẹ́ ni mo máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Wákàtí mẹ́jọ ni mo máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́.

Èrò mí fún ọjọ́, iṣẹ́ ọjọ́ iwájú mi, ó jẹ́ èrò kan tí ó lágbára. Nítorí iṣẹ́ ọjọ́ iwájú mi, mo fẹ́ di ènìyàn ńlá tó ń ṣiṣẹ́ ní ibi gíga ní lá bí tí wọ́n ti ń ṣe ẹ̀rọ amóhùnmáwòrán ní ńlá tó tóbi ní ìkannu wọn ní orílẹ̀-èdè wa yí. Èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú mi ga gan kódà ó sì tóbi pàápàá. Mi ò kọ́ fẹ́ ṣiṣẹ́ níbi gbẹ́ẹ̀gbẹ́. Mo fẹ́ ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ tí ó mọ́, tí wọ́n mọ̀, tí wọ́n sì ní orúkọ. Èrò mí fún ọjọ́ iwájú mi o ga gan.

Bẹ́ẹ̀ni, màá ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún ní ẹ̀ẹ̀kọ̀ọ́ kan. Bẹ́ẹ̀ni, mo màá ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún ní ẹ̀ẹ̀kọ̀ọ́ kan. Ẹ̀ẹ̀kọ̀ọ́ kan ni màá ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Ọjọ́ tí wọ́n bá mú orí mi yá, tí wọ́n sì ṣe iṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ, màá fún wọn ní owó àfikún. Nítorí Yorùbá bọ̀ wọ́n ni "Ku iṣẹ́ lo n mú orí ya", nítorí ẹ, ni mò ṣe fẹ́ fún wọn ní owó àfikún. Bẹ́ẹ̀ni, màá ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún ní ẹ̀ẹ̀kọ̀ọ́ kan. Ẹ̀ẹ̀kọ̀ọ́ kan ni màá ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún láti fi sọ fún wọn pé mo mọrírì iṣẹ́ takun takun tí wọ́n ń ṣe ní ilé iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní ibi tí ìkan lára àwọn aráalé mi ti ń ṣiṣẹ́. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ níbẹ̀ rí. Ìdí tí mo dẹ̀ ṣe ṣe iṣẹ́ náà nígbà náà ni torí pé mo nílò, mo nílò àrídájú pé mo ti ṣiṣẹ́ ní ibìkan rí tó ní orúkọ. Mo nílò rẹ̀ nitorí kí n le mọ bí wọ́n ṣe máa ń ṣiṣẹ́ ní ọgbà ilé iṣẹ́, kí n dè mọ bí wọ́n ṣe máa ń ṣe ní ọgbà ilé iṣẹ́ tó tóbi tó sì jẹ́ ìlú mọ̀ọ́ká. Nítorí rẹ̀ ni mo ṣe ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, nítorí nǹkan tí mo máa kọ́ níbẹ̀ láti fi mọ bí màá ti máa ṣe ayé àti láti fi ní ọgbọ́n ìmọ̀ àti òye láti dá ilé iṣẹ́ temi náà sílẹ̀.

Ibo ni o máa ń ra nǹkan? Ibi tí mo ti máa ń ra nǹkan ni ilé ìtajà. Nínú ọjà ni mo ti máa ń ra nǹkan. Mo máa ń ra àwọn nǹkan mi ní ọjà. Ọjà ni mo ti máa ń ra nǹkan. Ilé ìtajà tó súnmọ́ mi jù ní agbègbè wa ni ibi bíì ní mo ti máa ń ra nǹkan. Mo máa ń ra nǹkan mi ní ibi tó súnmọ́ mi níbi jù lọ. Ọjà tó súnmọ́ mi jù lọ ní agbègbè wa ni mo ti máa ń ra nǹkan. Ibi tí mo ti máa ń gbé ra nǹkan mi rí. Mo máa ra nǹkan ní ọjà. Ibi tí mo ti máa ń ra nǹkan ni ọjà. Ọjà ni mo máa ti ń ra nǹkan.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pízzaà ni àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n kó sí ní orí bí i hotdogi, bí i cheese, bí i oríṣiríṣi ohun mère tí wọ́n kó sí lórí ni mo fẹ́ràn lórí pízzà. Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí pízza ni oríṣiríṣi nǹkan mèremère tí wọ́n kó sí bíi cheese, bí i, bí i hotdogi. Oríṣiríṣi nǹkan tí wọ́n kó sí ló jẹ́ kí n nífẹ̀ẹ́ pízzà, òhun ló sì jẹ́ kí n fẹ́ràn pízzà ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn nǹkan mèremère tó kó sí orí písà ló jẹ́ kí n fẹ́ràn písà.

Nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni, ìgbiyanju àti bó ṣe ya akin kọjú ènìyàn sí bí ó ṣe ń ṣiṣẹ́ sí, bí ó ṣe ìwà àti ìṣe rẹ̀. Nǹkan tí mo tún máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni, èrè tí màá jẹ́ lórí rẹ̀. Èrè gidi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oníbàárà tó máa ń mú wá sí ilé iṣẹ́ ni mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun. Òṣìṣẹ́ tuntun tí ó jáfáfá, òṣìṣẹ́ tuntun tí ó mọ nǹkan tí ó ń ṣe tó sì fẹ́ràn iṣẹ́ ju eré lọ. Mìírìmíírì tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun rèé.

Nígbà tí òjò bá rọ̀, mo máa nífẹ̀ẹ́ sí kí ń máa sùn nínú òjò. Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò ń bá rọ̀, mo máa nífẹ̀ẹ́ sí kí ń máa sùn, kí ń máa sùn lójò nítorí pé oorun ní òjò ó máa dùn o. Ó dùn. Mi ò mọ̀ bóyá ẹ ti gbiyanju rẹ rí. Mo nífẹ̀ẹ́ sí kí ń máa sùn nígbà tí òjò bá rọ̀ torí oorun yẹn ó máa wọ́ra ó sì máa tara pẹ̀lú. Mo nífẹ̀ẹ́ sí kí ń máa sùn nígbà tí òjò bá rọ̀. Mo nífẹ̀ẹ́ sí kí ń máa sùn nígbà tí òjò bá rọ̀